Kí bá ní kí n wo finifini, so, kò yẹ kó gba ju ìṣẹ́jú ọgbọ̀n lọ, ìṣẹ́jú ọgbọ̀n bẹ́ẹ̀ ni. Nitori pe ki s'asiko kan eleyii ti o fe lọ titi, asiko kek, asiko diẹ naa ni lati le ja si pe kakọn tiẹ s’are bu omi sẹnu, kakọ tiẹ fi s’are wa nkan kekeeke jẹ, lati le ja si pe kini o, ki oyi ma ba de ma kó'yan nibi ise teeli ti eeyan ba n ṣe lowo.

Ìdíńà ọkọ̀ náà ni a ń pè ní traffic. À, ó jẹ́ nǹkan tí, ẹ, tá ń fi rá bíbààyì lára àwọn ìṣòro tó fẹ̀ lágbára ju, tí mò lè sọ pé à ń dojú kọ ní agbègbè ọ̀dọ̀ wa ń bíbàyì ni. Àmọ́, ẹ, bí mo ti ṣe má ń kojú rẹ̀ náà ni pé, kí n tètè ṣe kan tí mo bá fẹ́ jáde, kí n tètè jáde síwájú àkókò. Bọ́yá ká ní pé mo bá ní appointment níbi aago mẹ́jọ, so kí n tètè gbéra láti bẹ̀rẹ̀ aago márùn tàbí bẹ̀rẹ̀ aago mẹ́rin láti lè já sí wípé Ìdíńà ọkọ̀ kò ní ba, e, plan mi jẹ́.

Àkókò tí ọ́fíìsì má ń ṣí ní ọ̀dọ̀ tí wa n bí bayìí, bóyá ago mẹ́jọ ó pẹ́ ju ago mẹ́jọ bẹ́ẹ̀ni. Àmọ́ tó bá ti lè dí pé o bá dé tayọ àkókò náà, so oní kan tá ń pè ní fine, so ó súmọ́ bóyá ká yọ nínú owó oṣù rẹ̀ àbí ká fàá létí láti lè dásí pé kò ní ṣe irú nǹkan báyẹn mọ́. So ago mẹ́jọ ó pẹ́ ju ago mẹ́jọ.

Bá bí mo ti ṣe máa ń pàrọ̀, pàrọ̀ okan, ẹ eh, tí mo ṣe máa ń klẹ̀ máìndì mi nígbà tí iṣẹ́ bá fẹ́ wọ̀ mí lára. Àkọ́kọ́ náà ní pé kí ni o, ẹ gbogbo kan ló lásìkò ti ẹ̀. Tí iṣẹ́ bá ti dí pé ó bá ti pọ̀jù náà, só oní nkàn tí yóò dà sára. Bọ́yá ó lè fa ìsan sára, ó lè fa-- so gbogbo kan náà ìwọ̀ntúnwọ̀nsì náà ni. So ọ́ náà ní pé ẹ ìsinmi, ẹ eh, so mo máa ní láti gba ìsinmi lẹ́nu iṣẹ́. So tó bá dí pé àkókò ìsinmi náà bá, tó bá dúró, so mo máa dẹ̀ tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́.

Ìgbà mélòó ni o máa n jẹ́ kí fóònù mi gbóná? Àkọ́kọ́ ni wipé, irú ìwà síbà yìí kì n ṣe nǹkan tí ó dá nítorí wípé gbí gbóná fóònù yóò dá sí wípé, e, a ti n lo fóònù náà jù ní àlò tó, àlò pọ̀ púpọ̀ jù, alo púpọ̀ jù. Ko yóò jásí pé kí fóònù náà kí ó má se àṣemáṣe, kó máa ṣíṣẹ́ kísẹ́. Ẹ̀hẹ́n tó bá dẹ̀ tííṣẹ́ kísẹ́ báyìí, ó súnmọ́ pé kí fóònù náà kó ṣe pé kí ni ò, kó daṣẹ́ sílẹ̀. So mí kì n máa ye kí fóònù mi gbóná rara.

Oúnjẹ àkàrà tí mo féràn jù. Àkọ́kọ́ ni wípé àkàrà, òun náà ni oúnjẹ kan eléyìíé tí a ṣe látara ẹ̀wà. Nínú ẹ̀ náà ni mọ́ímọ́í, nínú ẹ̀ náà tún ni ẹ́ gbẹ̀gìrì, gbẹ̀gìrìn. So kò fẹ́ ṣe eléìí ti mi nífẹ̀ẹ́ sí jù. Àmọ́ oúnjẹ àkàrà, so a lè fi epo ṣe, a lè fi òróró ṣe. Méjèèjì náà ni mo nífẹ̀ẹ́ sí jù. Àkàrà elépo àbí àkàrà olóróró, kò s'eléyìí tí miì nífẹ̀ẹ́ sí.

Ìgbà wo ni o máa ń fọ aṣọ? Àkọ́kọ́ ni wípé fífiọaṣọ jẹ́ ǹkan tí ó máa ń kó ìnira bá mi. Bẹ́ẹ̀ni, tí aṣọ yẹn o bá tí pọ̀ lọ títí títí títí tó mi kì í máa fọ̀. So òhun náà ni pé bọ́ ká ní ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ méjì àbí ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ mẹ́ta. Ẹ̀hẹn, ìgbà tí mo máa ń fa aṣọ ni ẹ̀ ọ̀dọ̀ tèmi bíbà ẹni yan.

Báwo mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Dọ́gba dọ́gba ni. Yàtọ̀ sí eleyi tó bá ní ẹ, tó bá ní ó bá ṣe jẹ́. Àmọ́ ìpìlẹ̀ náà ni pé ká ṣe dọ́gba dọ́gba. Látara wipé kó má bá bí i e, ìkórìíra àbí ẹ, a ní lọ, a ní le bá ara wa ṣe lọ títí. Òòrè ẹ, òun náà ni pé ní dọ́gba dọ́gba, ní dọ́gba dọ́gba, bẹ́ẹ̀ni, ní dọ́gba dọ́gba.

Báwo ni mò ṣe máà ń tọrọ àforíjín Àkọ́kọ́ náà ni wípé àforíjín ni ó ọ̀nà méjì ni. Tó bá jásí wípé ẹ̀dá èeyàn, ẹẹ́ ẹgbẹ́ mi mo bá ṣẹ̀, òhun náà ni pé kí n lọba, kí n dè ẹ́, kí n sọ ǹkan tí mo bá ṣe ní ẹ̀ṣẹ̀, kí n sọ fun kí n dè bẹ́ẹ̀ pé kó dárí, kó jọ̀ kó dáríjínmi ẹ̀kẹjì ni pé tó bá je n pé Ọlọ́run ọba leeyàn bá ṣẹ̀, òhun náà ni pé kí ẹ̀eyàn súnmọ́ Ọlọ́run ọba, kí ẹ̀eyàn dé jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kí ẹ̀eyàn dé ẹ́ tọrọ àforíjín lọ́dọ̀ rẹ.

Ọ̀rọ̀ àṣìnà iyẹn password. Òun náà ni wípé àkọ́kọ́ ni wípé password eléyìí ti mo máa ń lò ní orí, ẹ, ẹ̀rọ àgbéká àbí bóyá laptop àbí àwọn other, ẹ, smart device. Òun náà ni, ẹ, elé tí ó já sí wípé mo lè rántí dáadáa bóyá ká ní bóyá ọjọ́ ìbí àbí eléyìí tí mo tẹ̀ tí máa ń lò tipẹ́ tipẹ́, ẹhen, tó já sí wípé mi lè gbàgbé. Àbí kí n ti ẹ̀ kọ́lẹ̀ sí ibìkan, ẹhen, so that tí gbàgbé bá dé, mà bá lè ri, mà bá lè rántí láti lọ kọ́ níbi tí mo kọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀.

Èdè wo ni mo fẹ́ kọ́? Èdè àkọ́kọ́ eléyi tí ó wà lórí igbà aya mi, òun náà ni èdè Lárúbáwá, eléyi tí a ń pè ní Arabic language. Eléè kejì, òun náà ni èdè ìmọ̀ gẹ̀ẹ́sì, òun bí wọ́n ti ṣe ń sọ ní fluently, bí wọ́n ti ṣe ń sọ ní dáradára. Àkọ́kọ́ ni èdè Lárúbáwá, è kejì náà ni èdè gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni. Jẹ́ bó ṣe jẹ́?

Ṣé ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn? À, ó rọrùn, ó rọrùn. Tó bá jásí wípé ẹ̀ṣẹ̀ eléyi tí wọ́n bá ṣẹ́ mi kì ń ṣe kan tí ó lágbára. Àmọ́ tó bá jásí pé ẹ̀ṣẹ̀ kan ni eléyi tó jásí wípé à ó lágbára díẹ̀, yóò fẹ́ lágbára fun emi naa láti lè dáríji wọ́n. Àmọ́ ndúku náà ni pé tọ́, à ń ṣọlọ́rùn bOá, ó dè n dáríji wa. So ènìyàn sí ènìyàn náà, so nǹkan tó bá làakáye mu náà ni pé kí ni ò ká dáríji ara wa? Kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé WiFi mi yára? Ó yára, ó yára. Àmọ́n ní agbègbè ibi tí mo wà, ẹ̀hn hen WiFi tí mo ń lò kò, kò fẹ́ ẹ, WiFi kò fẹ́ yàára nitorí nẹ́tíwọ̀kì agbègbè ọ̀dọ wa kò jẹ́ nǹkan tí ó, ó lágbára lọ títí. So WiFi yẹn bẹ́ẹ̀ yẹn, so kò, kò lágbára lọ títí. Bẹ́ẹ̀ ni, kò lágbára lọ títí. Àmọ́n tó bá jepe agbègbè ibi tí mo bá wà ẹ̀ẹ́ nẹ́tíwọ̀kì ibe bá da, so WiFi ná, WiFi ibẹ̀ yen náà máa, ó máa ń yára, ó máa ń yára dáadáa.

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Òun náà ní pé tí bá di pé àkókò àṣálẹ́ bá ń bọ̀ wá, ìyẹn evening, so òun náà ní pé kí n ṣe ìpalẹ̀mọ́. Ẹ̀hẹ̀n, bí mo ṣe máa dá iṣẹ́ dúró. Ẹ̀hẹ̀n, so lẹ́yìn wágbà náà kí n ṣe ètò bí mo ṣe máa, ẹ́, dáná oúnjẹ, ilé tí mo máa jẹ ní alẹ́. So àkọ́kọ́ náà ní pé ètò ìpalẹ̀mọ́ iṣẹ́, èkejì, ẹ́hẹ̀n, bí mo ṣe máa ṣe ètò láti dáná ilé, oúnjẹ ilé tí mo máa jẹ ní alẹ́.

Ero igbesoke- elevator, uhn ti aye ba wa ehnehn a jo jomitoro oro, nipa ehehn eto oro ile aye, ehnehn awon adojuko eleyii ti o wa laye, ati bawo ni a se, ehh, a se bori re, ehehn Ṣo ehehn, mo maa n ba àwọn ènìyàn sọ̀rọ̀ ní kúkúrú èdè?

Ìrìnàjò ìlọsí ibi iṣẹ́ àkọ́kọ́ ni wípé agbègbè ibi tí mo ti ń ṣe ní ibi tí mo wà bí báyìí. Agbègbè kan ni ilé tó jáse pé ibi iṣẹ́ àti ilé tí mò ń gbé kò jìnnà sínu wọn, tó túmọ̀sí wípé ẹsẹ̀ náà ni mo máa fi ń rìn. Kódà èyí ni tí mo máa ń rìn gan ko bẹ́yà ìṣẹ́jú márùn ún, bẹ́ẹ̀ni ìṣẹ́jú márùn ún. So ìṣẹ́jú márùn ún náà láti ibi iṣẹ́ mi lọ sí ibi tí mo gbé.

Irin, irin atẹ́gùn oun náà ni a ń pè ní staircase. Bẹ́ẹ̀ni kí n se boya n pé mo nífẹ̀ẹ́ sí i àmọ́ kò sọ́gbon tí mo le dá nígbà tí bùkátà bá pè fún pé kí n gun òkè, ẹẹ́ staircase náà ni mo máa nílò láti lò. Àmọ́ níbi tó bá jásí wípé ó bá ga lọ sókè, ẹẹ́ ó jẹ́ nǹkan tí mo ti ẹ̀ nífẹ̀ẹ́ sí, nítorí yóò kó ìnira, yóò kó ìnira bá àwọn àgọ́ ara mi. So bẹ́ẹ̀ ni, mi ò ní ìfẹ́ sí i, mi ò ní ìfẹ́ sí i.

Òfin ìyára ọkọ̀, ìyẹn speed limit bẹ́ẹ̀ni àà nítorí wọ́n ní ìlú tí ò bá sí òfin kò ṣẹṣẹ. Tẹ́sẹ̀ bá ti wà ó tún má sin pé òfin bẹ tí mi bá tẹ̀lé à ìjìyà wà fún mi nìyẹn. So ó jẹ́ ǹkan tó máa n tẹ̀lé. Ehn nǹkan mi náà tún ni wípé kí ni mo fẹ́ gbà nígbà tí mo bá tẹ̀lé. Ehn so kí n tẹ̀lé náà ni yóò sí ànfàní fún èmi fún ara mi àti fún àwọn ẹlòmíràn náà tí wọ́n ń lo ehn ojú ọ̀nà láti dà sí pé kò ní sí ìjàmbá, ehn kò ní sí accident ní ojú àwọn ọ̀nà wa.

Ǹjẹ́ mo ti bèrè iranlowo ní ọ̀dọ àwọn olùṣètò ẹ̀rọ orí, ìyẹn àwọn programmers, rárá nítorí wípé iṣẹ́ mi ò jọ mọ irú nǹkan báyìí, iṣẹ́ mi ò jọ mọ irú nǹkan báyìí. Àmọ́ gẹ́gẹ́ bí mo ti ṣe gbọ́ tó dẹ̀ wá ní, èè tó dé tí mo ṣe gbọ́ tó dẹ̀ já sí Ìkọ́ tí ó fẹ́, ó fẹ́ sùnmọ́ kó já sí pé òdodo náà ni pé àwọn, ẹ́ẹ̀ àwọn iṣẹ́ báyìí ó jẹ́ iṣẹ́ kan tí ó ní àǹfààní púpọ̀, boyà níbi owó àbí nǹkan mí náà ni. Lọ́jọ́ iwájú sá, ẹ́ẹ̀ ẹmi náà máa ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olùṣètò yìí bẹ́ẹ̀ni.

Ìgbá wo ni mo kẹ́yìn lọ sí ọjà? Òun náà ni lánàá mo si lọ sí ọjà ní àná láti lọ ra àwọn ǹkan eléyìí tí mo nílò láti, ẹ́ẹ́, láti lò nílé bóyá bí oúnjẹ ni àbí àwọn nǹkan mìíràn náà, bóyá bí ọṣẹ. So mo sì lọ sí, ẹ́ẹ́, ọjà ní àná, kòdà gan, màá tún sì lọ ní, ẹ́ẹ́, bóyá lọ̀túnlà sá àmọ́ mo lọ ní àná sá, mo lọ lánàá.

Ìṣòro, gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ èyàn o lè kó sí bí éyàn ṣe lè sá fún ìṣòro. Ẹn, ìkọ́ tó dáa náà ni pé kí èyàn tí ṣòro bá dé, kí èyàn kó ju rẹ̀, kí èyàn dé wá ọ̀nà àbáyọ. So tí ó bá dá sí pé ìṣòro ibi iṣẹ́ ni, òun náà ni pé kí n tan àwọn tó bá jẹ́ ọ̀gá mi, àbáwọn tí wọ́n bá ti ní ìrírí nípa ìrírí nípa irú ìṣòro tó ń bá mi fẹ́ra lọ́wọ́lọ́wọ́, so má ba lè tọ́ mi sọ́nà bí mo ti ṣe máa yanjú rẹ̀. Kòjẹ́ bó ṣe jẹ́.

Kíni mo máa jẹ? Ǹkan tó sábàà pọ̀jù lọ́dọ̀ ti wá níbí báyìí. Tí èmi náà dẹ̀ máa ń ṣe dáadáa, òun náà ni gàrrí. Ìgbà mí dẹ̀ wà kí n mu gàrrí. Ìgbà mí dẹ̀ wà tó já sí wípé ẹ̀hẹ̀n mi ò tiẹ̀ kí n jẹun rárá. Ìgbà mí dẹ̀ wà tó já sí wípé bisikíìtì òun ni mo máa ń jẹ. Àmọ́ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà gàrrí ni ó fẹ́ẹ́ pọ̀jù tí mo máa ń jẹ ní ọ̀sán.

Ìjẹ́ o máa ń jẹ oúnjẹ tó kù, oúnjẹ ajẹkù àbí eléyìí tí mo bá sè tí mi bá wà lè jẹ tán, but mo máa ń jẹ àbí kí ní mi n bá wa ṣe ṣé kí n lọ dànù ni, so jìjẹ́ náà ni mo máa jẹ nígbà tí wọ́n bá ti bàjẹ́ àbí nígbà tí nǹkan mi ò bá ti tẹnu bọ̀, bóyá bí àwọn ẹranko tí wọn tíì tẹnu bọ̀, tí oúnjẹ ná bá sì dára, so mo kàn ma gbéka iná ni, láti lè jásí wípé ẹhen yóò bá lè lọ ní ẹnu bẹ́ẹ̀ ni.

Ọjọ́ eléyi tí mo nífẹ̀ sí jù nínú ọ̀sẹ̀ ohun náà ni ọjọ́ Jímọ̀, ọjọ́ Friday. Láta la ńpè ọjọ́ náà rí, ọjọ́ kan ni tó já sí pé a lọ kí Irun Fọlọrunrọba, Irun Jímọ̀. So mo nífẹ̀ sí ọjọ́ náà. Ọjọ́ náà dẹ̀ lótùn ṣe pé ẹnẹn a máa ń gba ìdádúró níbi àwọn iṣẹ́ eléyi tí àwọn ibiṣẹ́ wa ẹnẹn tó jásí wípé ó tún di ọjọ́ Monday kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ so ọjọ́ Friday ni mo nífẹ̀ sí jù.

Kíni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà ní inú ọkọ̀? Òhun náà ni tó bá dà sí wípé ọkọ̀ elérò, òhun náà ni pé, ẹ́ ìbá sọ̀rọ̀, ìyẹn ìtakùrọ̀sọ tí àwọn èèyàn bá ń sọ tó bá se àǹfààní, bọ́yá bí ẹ́ ọ̀rọ̀ nípa orílè èdè, ọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé àti ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ tó bá dà sí pé inú ọkọ̀ eléitò kìí ṣe ọkọ̀ akérò, ẹ́ bọ́yá bí i rédíò, ẹ́ mo lè gbọ́ rédíò tàbí kí n máa gbọ́ MP.

Bẹ́ẹ̀ ni o, mo máa ń rìn ní àlàáfíà látara pé àwọn àgọ́ ara mi, kò ní ìpèníjà kankan, kò ní ìpèníjà kankan, so àlàáfíà ni mo fi máa ń rìn. Ẹ̀lẹ́ẹ̀kejì náà ni wípé, mi kì í ṣe oníjàgídíjàgan èèyàn tí èèyàn kan máa lọ dènà dè mi níbi tí mo bá ń gbà, so òun náà nìyẹn. Àlàáfíà ni mo máa ń fi ń rìn dáadáa.

Ǹjẹ́ mo ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni mo ti lọ sóde. Òde lè tí mo ti rántí pé mo lọ nígbà tí mo wà pẹ̀lú, ẹ́ẹ́, àfá mi. Ó ní èdè tí àwọn àkójọpọ̀ àwọn àfá tí ò tí wọ́n jọ ń dára wọ́n lẹ́kọ̀ọ́. Ele tí mo tún rántí náà ni òde, ẹ́ẹ́, ìsọmọlórúkọ àbí, ẹ́ẹ́, òde ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, mo máa ń lọ sóde dáadáa.

Nnú ìtẹ̀síwájú náà ni àgbà, kí èyàn máa dúró so juko. Ó jẹ́ kan tí eh mo máa ń fi sí àwọn èròngbà mi látara pé kí èmi náà tẹ̀ ní ìtẹ̀síwájú. Ohun náà ni pé ìmọ̀, ìmọ̀ ló lágba, ìmọ̀ ló lágba. Kí èyàn ní wá ìmọ̀ láti lè fi ìtẹ̀síwájú nípa ohun gbogbo ǹkan tí èyàn bá ń ṣe.

Kí mo fẹ́ràn kí má a ra oúnjẹ ní òpópónà, tó bá dá sí pé àwọn oúnjẹ bí bisikíìtì, àwọn oúnjẹ bí swíìtì, àwọn bí junk food yẹn, ṣo mo lè rà wọ́n ní ojú òpópónà. Tó bá dá sí pé àwọn ẹ̀mí ní àmàlà, ìrẹsì, nǹkan kan báyẹn, ṣo mi ní ìfẹ́ sí lọ títí, látara pé kò mọ̀ mí lára, kò mọ̀ mí lára.

Àwọn mímu tó ní purotẹ́ẹ̀nu, ìyẹn purotín, ọ́ bẹ́ẹ̀ni mo máa ń mu látara pé ó máa ń sára lóore. Àmọ́ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ìwọ̀ntúnwọ̀nsì, ẹ̀hen òun náà ni yóò, yóò jẹ́ kí ètò ara èèyàn gan kó ṣe dáadáa. Mi kì í máa ń mú ní àmujù. Ẹ̀hen ṣo ní ìwọ̀ntúnwọ̀nsì náà ni. Ṣo kò jẹ́ bó ṣe jẹ́?

Ohun mímu ẹlẹ́ ti mo nífẹ̀ẹ́ sí jù, òun náà ni ẹ́ tea àbí coffee. Látara pé ẹ́ àǹfàní àti àwọn èròjà ẹlẹ́ tó má n pèsè fún ara, mi ò dẹ̀ máa kí n fi sẹrẹ́ rárá. Ẹlẹ́kẹ́ji òun náà ni àwọn emíni bọyà bí ohun ẹlẹ́rìndòdò boyà bí Pepsi, Coke. Àmọ́ ṣíwájú, ẹẹ́ ní, ní àkọ́kọ́ ohun náà ni ẹ́ tea àbí coffee.

Mo ma n lo ọ̀pá ìfámọra, iyen straw nígbà tí mo bá n mu ohun mímu. Bẹ́ẹ̀ni látara n pé mi níba lè sáré mú tán lẹ́ẹ̀kan náà, so yóò dẹ̀jà síi pé ẹ̀hen ìwọ̀n tun woǹṣí ni màá má mu nkan elẹ̀yi tí mo bá n mu. Ó dẹ̀, ó dẹ̀ jẹ́ nkán tó rọrùn púpọ̀, ẹ̀hen kò dẹ̀ ń jẹ́ nkán tí yóò ní àkóbá kan tí yóò ṣe fún àgọ ara wa. So mo ma n lo, bẹ́ẹ̀ni mo ma n lo dáadáa.

Ṣé mo ní àrùn wọn lára? Rárá. Látara pé nǹkan báyìí Ọlọ́run bá kọ̀ fún wa, òjíṣẹ́ Ọlọ́run bá kọ̀ fún wa láti lè dá sí pé ká má ya àwòrán sí àwọn ara wa. Ẹlẹ́ẹ̀kejì náà ní wípé gẹ́gẹ́ bí mo ti ṣe gbọ́ àwọn onímọ̀ ètò ara wọ́n ní o ní ìjàmbá eléyìí ti ò má a ń dá fún ara. Òun náà ní wípé èèyàn tó bá ní àwòrán lára kò ní lè ní àǹfààní láti lè dá sí pé ó ṣía búlọ́ọ̀dù rẹ̀ fún àwọn ènìyàn tí wọ́n bá nílò fún látara àwọn nǹkan elé tó ti dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ rẹ̀. Kò jẹ́ bó ṣe jẹ́.

Iṣẹ́ gùn ọdẹ yẹn hunting, ìgbà wò ni mo kẹ́yìn lọ ṣe? Àkọ́kọ́ ni wípé eléyìí ni kì í ṣe iṣẹ́ elé ti a fi mọ̀ mí, mi ò ní mọ̀ nípa rẹ̀. So ìdáhùn náà ni wípé kò sí ìgbà kankan tí mo lọ ṣe ọdẹ rí. Àmọ́ ó wù mí bóyá lọ́jọ́ iwájú kí èmi náà tẹ́ ẹ lọ sí òko ọdẹ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń pè níbí báyìí, òko ọdẹ lọ́jọ́ iwájú. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní mọ̀ nǹkan kan nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni o, màá ń fi búra ní àkókò gbà tí ọ̀tútù bá mú àbí àkókò gbà tí ẹ̀fọ́ bá ń jà tí mo máa ń lò láti já sí i pé kí n fi bo ara mi kúrò níbi ọ̀tútù àti kúrò níbi jíjà ààrùn ọ̀nà yẹn fún nígbà tí wọ́n bá ń jà ní oorú.

Ah! Dídá ọkọ̀ dúró ní ìdojúkọjú, rárá mi ò ní mọ̀ nípa rẹ̀. Àkọ́kọ́ ní wipé mii tiẹ̀ mọ́ bí wọ́n ti ṣe ń wa ọkọ̀, látara n pé mii ní mọ̀ nípa rẹ̀ àti n pé mii ní ọkọ̀ s'óye wà báyen. Àmọ́ ní ọjọ́ iwájú, ó yóò jẹ́ nnkan tó wùn èmi náà n pé kí n tíẹ ni ní, látara pé nnkan tó já sí pé yóò ní àǹfààní púpọ̀ ni, yóò ní àǹfààní púpọ̀.

Bi mo ṣe maá ń ṣètò àwọn ímeèlì mi náà níwípé àwọn ímeèlì kan wà tó jásí pé àwọn ṣe pàtàkì àwọn kan wà tó jásí wípé ẹ́ wọn ò ní ìwúlò, ọhun lá n pé ní spams ẹ́ àbí ẹ́ kí tiẹ̀ ni won tun máa ń pè wọ̀n nà mi n tí ẹ̀ ranti báyi, àwọn elẹ̀yi tó bá jẹ́ ímeèlì tó bá ṣe pàtàkì so mo máa ń tọ́jú rẹ̀ pamọ́, mo le tọ́jú ẹ̀ sórí cloud mi àmọ́ àwọn elẹ̀yi tí ó bá ní ìwúlò kankan, so mo máa ń gbé kúrò lórí fóònù mi.

Ígbà tí mo máa n ra ẹ̀rọ ayárabíàṣá, òun rán nígbà tó bá já sí pé ilé tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ tó bá ní ìyọnu tí ó dẹ̀ ṣe tún ṣe, àbí tó bá já sí pé kí n upgrade rẹ̀ látara pé ó ní àwọn nǹkan eleyi tí mò ń lò tí ó lè ṣe, àmọ́ eleyi tí mo fẹ́ rà òun ní ìkápá láti ṣe, só igba náà ni mà ní láti ra ẹ̀rọ ayárabíàṣá mi.

Ǹjẹ́ mo ní irungbọ̀n? À! Mo ní irungbọ̀n kódà ó pọ̀ dáadáa. O jẹ́ ǹkan tí ó máa wù mí pé kí n ti ẹ fi wọ́n ẹ́, kí wọ́ náà rí bó ṣe pọ̀ tó. Mo dẹ̀ máa ń mójú tó dáadá, látara n pé kò ní rí jàkùjàkù àti n pé àwọn kòkòrò náà wọn ní bàá lè kó sí nú ẹ̀. Ní kúkúrú èdè náà ni wípé mo ní, mo jẹ eeyan kan tó ní irungbọ̀n eléyìí tí ó pọ̀ dáadáa, tó dẹ̀ máa ń mó jú tó.

Ṣé o máa ń fi ìpara sára bẹ́ẹ̀ni mo máa ń lo ìpara àmọ́ kì í ṣe gbogbo ìpara. Ìpara eléyìí tó bá já sí wípé ó jẹ́ ìpara eléyìí tó máa ń fi bọ ara mi kì í má lo. Àmọ́ ìpara ẹlẹ́yìí tó bá já sí pé kó kan jẹ́ kí ara ṣe jọ̀rọ̀ kóde jẹ́ kí ara máa dán. Ẹ̀hẹn irú ìpara báyìí mo máa ń lo kódà mi ò maa kí n fi ṣere rárá mi ò maa kí n fi ṣe rárá. Kúkúrù èdè náà nipe mó máa ń lo ìpara dáadáa.

Ó mọ̀ bí a ti ń fọn, ìyẹn bóya bá ti ṣe máa ń blow àwọn ẹ̀mí ní, eeh eeh èrò eeh èrò ẹh àwọn àwọn musical instruments. Rárá, mi nímọ̀ nípa rẹ̀. Mi ò ní mọ̀ nípa rẹ̀. Látara pé mi ò nífẹ̀ẹ́ síi, mo kórìíra rẹ̀. So kúkúrẹ́dì náà ní pé mi ò ní mọ̀ nípa rẹ̀

Se mo máa ń kọrin ní kẹ́lẹ́, ìyẹn se mo máa ń kọrin ní ohùn ìrẹlẹ ìyẹn softly. Bẹ́ẹ̀ni mo máa ń kọrin ní ìrẹlẹ, bẹ́ẹ̀ni mo máa ń kọrin ní ìrẹlẹ àmọ́ kì í ṣe orin tí ò ní ọgbọ́n nínú, kì í ṣe orin ìkọ kúkọ o. Orin eléyi to já sí pé yóò ṣe àǹfààní fẹ́ni tó bá n gbọ́ àti fẹ́ni tó bá n kọ́ náà. Ẹ̀ iru àwọn orin bẹ́ẹ̀ mo máa ń kọ.

Ǹjẹ́ o maa n se yoga? Mi o ti mọ̀ nnkàn tí wọ́n ń pè ní yoga, àmọ́ mo ti gbọ́ rí. Ó dà pé ó fẹ́ dàbí exercise ni tí ó jásí pé ọkùnrin àti obìnrin ló lè ṣe, àmọ́ mi ò ní mọ̀ nípa rẹ̀. Àmọ́ lọ́jọ́ iwájú bóyá tí bá ti ní ìmọ̀ nǹkan tí wọ́n ń pè ní yoga dáadáa, èmi náà máa jẹ́ nǹkan tí yóò kó páńbẹ̀. Bẹ́ẹ̀ni, màá kó páńbẹ̀ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọ̀'loun.

Ǹjẹ́ mo máa ń mu òògùn, ṣé wọ́n máa ń mu òògùn ni abí wọ́n maa ń lo òògùn? Tí bá dá sí pé lílò òògùn ni, tí wọ́n bá dá sí pé dókítà ló bá pè fún mi pé òògùn bíbí pé kín ló so mo máa lo àmó fúnrara mi kín ko wa máa lo gùn lele jásí pé dóktó ló ní kín ló so è lè jé èwà tó bú rú so mi dé kín máa mi kín máa gbà won kó pàá nu e.

Ìgbà tí mo lọ sí ilé ìkàwé, òun náà ni ìgbà tí mo ṣetán ní, yunifásítì, ilé ẹkọ gíga iyẹn ní 2024 ní bóyá bóyá July, June, July. Ìgbà tí mo rántí pé mo lọ sí ilé ìkàwé kẹ́yìn nìyẹn. Láti ìgbà náà mi, mi tẹ̀tù dẹ bẹ̀ mọ́ torí mi ni búkátà sí.

Kíkọ ǹkan tuntun, ìgbà wo ló kẹ́yìn tí mo kọ nǹkan tuntun ní ibi iṣẹ́, àkọ́kọ́ ni pé eléyìí kì í ṣe ìmọ̀ eléyìí tí mo kọ́. Ó. Bọ̀ amọ́, ó ní àwọn akẹ́kọ̀ọ́, àwọn akẹ́kọ̀ọ́ tí mo ń kọ́ ní ibi iṣẹ́, ṣùgbọ́n máa ń kọ ǹkan fún wọn ní òrèkóòrè. Tó bá jà sí pé kíkọ nǹkan ni o. Àmọ́ eléyìí tí mo, tó wà ńbí báyíi kò jọ mọ́ bóyá fún àwon akẹ́kọ̀ọ́ bóyá fún àwon ilé iṣẹ́ tó bá jẹ́ bii àwon ìṣẹ àwon ilé iṣẹ́ ńlá ńlá àmọ́ mo máa ń kọ ǹkan fún àwọn akẹ́kọ̀ọ́ dáadáa ṣá o.

Kí n tó lọ sùn, àwọn ǹkan tí mo má ń ṣe náà ni wipé, eeh, kí n ro àwọn ǹkan tí mo ti fi òwúrọ̀ àti ọ̀sán mi ṣe, ibi tí mo ti ṣe àṣìṣe àti àwọn ibi tí mo ti lè ṣe àtúnṣe, ehe, ibi tí mo ti ṣe àṣìṣe àtàwọn ibi tí mo ti lè ṣe àtúnṣe àwọn àṣìṣe eleyi tí mo ti ṣe. Ẹlẹ́ẹ̀kejì náà ni wipé kí n jẹun, ẹlẹ́ẹ̀kẹta náà de ni wipé kí n ṣe àdúrà kí n tó lọ sùn.

Kí ló má a mú mi rẹ́rìn? Wọ́n pọ̀ gan. Bóyá bí ọ̀rọ̀ sísọ àbí tí ẹ̀yàn bá bá mi dá ọ̀wẹ́kẹ̀ tó ní ṣe pé kí n rẹ́rìn àbí ti inú mí náà bá dẹ́dùn látara pé ìró kan tí mo gbọ́. So àwọn ǹkan báyìí náà ló lè fa kí n rẹ́rìn. Àmọ́ kí ko wa má a ń rẹ́rìn lálàyí ní dì tọ̀, eléyìí ó bá làkáye mu rárá.

Ìgbà tí mo kẹ́yìn kọ ilé yìí, ó ṣe díẹ̀ o boya bí ọdún márùn-ún sẹ́yìn. Ìgbà tí mo fẹ́ gba iṣẹ́ kan, à no, kò tó ọdún márùn-ún, boyá bí ọdún mẹ́ta. So mo kọ fún, ẹ, oníbàárà mi tó dé, tó dé níìfẹ̀ sí i, ó dẹ̀ gbé iṣẹ́ náà fún mi. So bí ọdún mẹ́ta sẹ́yìn, bí ọdún mẹ́ta sẹ́yìn.

Ṣé wọ́n ń wọ ìborùn? Rárá, mi kì í wọ ìborùn. Eléyìí ó wà fún àwọn obìnrin. Ọkùnrin dèlé mi, so, mi kì í wọ̀ rárá. Mi ò dẹ̀ lé wọ́ nítorí kò bá alákàyè mú kí ọkùnrin máa wọ ìborùn. So, àwọn obìnrin náà ló máa ń wọ ìborùn ní agbègbè ọ̀dọ́ tí wa bí báyìí. Ó dà máa ń jẹ́ kí wọ́n rẹwà. Hmmm ó ma ń jẹ́ kí wọ́n rẹwà.

Àdéhùn lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún ọmọlúàbí ni. Ehn, so àdéhùn nii, so tí bá bá èèyàn ní àdéhùn, òun náà ní pé mó yá kí n kọ̀ sílẹ̀ àbí kí n jẹ́ kó wà ní igbá ayà mi láti jà sí pé mi ò ní ba lè gbàgbé. Bẹ́ẹ̀ni mi ní ba lè gbàgbé. Èèyàn tó bá ti máa ń ya àdéhùn ká ti mọ̀ oníjàbá èèyàn ni. Àmọ́ èèyàn tó bá máa ń pe àdéhùn, àh, èèyàn tó ṣe dáadáa tó nìyẹn, bẹ́ẹ̀ni.

Etí òkun? Ǹjẹ́ mo nífẹ̀ẹ́ láti máa lọ sí etí òkun? Mi ò lè sọ pé bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ. Látara n pé ìbẹrù bojo máa ń bá mi tí n bá rí àgbàlá omi. Ká máa wá í tí sọ òkun. Àmọ́ máa ṣọkọ òkunrin ṣà, màá lọ lọ́jọ́ iwájú. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi lè sọ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ o, mi lè sọ pé mo nífẹ̀ẹ́ rẹ̀.

Ìgbà tí mo má n ṣe ìmọ́tótó ilé mi ojoojúmọ́ ni, àmọ́ nígbà wo ní ọjọ́, ìgbà wo ní ọjọ́? Ó lè jẹ́ láàrọ̀, ó lè jẹ́ láàrọ̀ tí ayé bá wà, ó lè jẹ́ ní ọ̀sán, ó dẹ̀ lè jẹ́ alẹ́, kò sí ìgbà kan pàtó. Àmọ́ ìgbà tó fẹ́ sábà jù, òun náà ni ní ọwọ́ àárọ̀, ọwọ́ àárọ̀.

Ìgbà wo ni mo máa ń fà? Èmi ò kí ń fà o torí mo jáfáfá. Dídirin ló máa ń fà, ẹ̀ dìdirin ló máa ń fà. Èmi kò sí ìgbà kankan tí èmi máa fi ń fà. So mo máa ń ṣìn kan mi ní ìjáfáfá, ní ìjáfáfá, ẹ̀hen ní kíákíá, ní kíákíá. Látara pé ẹ̀hen nǹkan tí ó jẹ́ ìwà ọmọlúwàbí gan ni yẹ̀n ẹni tó ori rẹ̀ pé dáadáa.

Ìsọdọ̀tun ọ̀kan iyẹn sóul renewal. Ń jé mó máa ń se, ó lò létí mi bákan bákan, báwo ni mo se lè dáhùn e na ó. Bóyá ká ní tò, tí ń bá se nkan tó bá kú die ká tó, so mo lè jòkó lórí, kí n jókó pé tò. Níbo ni mo ti ṣe àṣìṣe? Ki n bá ọkàn mi sọ̀rọ̀ ń pé ká ṣe báyìí, ká ṣe báyìí. Àbí bóyá tí n bá ṣẹ̀yàn ṣá, àbí kí n bá ṣe nǹkan tí ò da. Ẹ̀hẹn, ìgbà náà ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọ̀kan yẹn bẹ́ẹ̀ni. Ǹkan tí bá ṣe nǹkan tí ò da.

Gbéyẹ̀wò iṣẹ́ eléyìí tó kẹ́yìn, báwo lo ṣe rí? N nítorí iṣẹ́ eléyìí tí mo ṣe kẹ́yìn ní ibi iṣẹ́, òun náà ni mí eèò bí mo ṣe àkójọpọ̀ àwọn eè ìṣirò àwọn eè pàfọ́másì ẹ́sáàmù eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ mi ṣe. So tí bá ní kí n gbéyẹ̀wò ó ó wù mí lórí díẹ̀, ó wù mí lórí díẹ̀, ó ṣe dáadáa, ó ṣe dáadáa ṣá.

Àwọn iṣẹ́ àkànṣe báwo ni mo ṣe máa ń ṣe? Eléyìí ni gẹ́gẹ́ bí mo ti ṣe sọ àbí bí mo ṣe máa ń sọ, ó náà ni wípé kì í ṣe ẹ́ iṣẹ́ tèmi nìyẹn láti máa ṣe àwọn irú iṣẹ́ àkànṣe yìí, àmọ́ mo lè ràn yán lọ́wọ́. Látara pé ẹ́ àgbá ẹ́ ká fọwọ́ wẹ ọwọ́, òun náà lọ́wọ́ fi mọ̀. So tí bùkátà bá pè fún pé kẹ́yìn ọ̀ bá fẹ́ ṣe iṣẹ́ àkànṣe yẹn special event ẹ́ so mo máa ń ràn wọ́n lọ́wọ́ àmọ́ èmi fún ara mi tó, mi ò ní mọ̀ tó lọ fà nípa ilé.